Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹ́bẹ́? Ni ìgbà tí a bá ní ìṣòro láàárín ẹlẹ́gbẹ́, a máa ń bá ara wa sọ̀rọ̀. Torí pé kò sọ́mọdé nínú wa mọ́. Gbogbo wa ti dàbà àti gbéyàwó àti a dé tí ń lọmọ nlé. Bàbá ilè ni gbogbo wa. Tí nǹkan bá ṣẹlẹ̀, tí àwọn ìṣòro nǹkan bá ṣẹlẹ̀, tí àwọn ọ̀rọ̀ kan bá jáde, a ní bí àṣẹ máa ń yanjú wọn. A máa ń báara wa sọ̀ otọ oro. A máa ń jẹ́ kó yé ara wa pé kò sẹ́ni tí kò kín ṣẹ̀yàn, kò sẹ́ni tí kò kín ṣe àṣìṣe, kò sẹ́ni tí kò kín wúwa tí ò dá. Tí èèyàn bá ṣẹ èlòmíì, ó yẹ kó bèèrè daríji, kó sọ fún wọn kón má bínú kí ọ̀rọ̀ yẹn lè yanjú. Kí wọn tó ṣe kọ́ tó ṣe àwọn nǹkan míì tí àwọn nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀, a máa ń bá ara wa sọ̀rọ̀ tọ́rọ. A máa ń jẹ́ kó yé ara wa pé kò sí nǹkan tó wà nínú ayé yìí kí ẹni pé máa bá ara wọn ní ìṣòro. A máa ń bá ara wa sọ̀ otọ́ orọ.

Ṣé o mọ̀ bí a ti ń fọn? Rárá o, mi ò mọ̀ bí a ti ń fọn. Mi ò tí è mọ ìtumọ̀ fọn. Bóyá wọ́n ti ṣe àṣìṣe, bóyá wọ́n fẹ́ kọ ǹkan mi tí kò kin ṣe fọn, tí bá ka ǹkan to wa níbẹ̀, bóyá ẹ mọ̀ bí wọ́n ti ń fọn, bóyá wọ́n fẹ́ sọ wípé fò, bóyá mo mọ̀ bí wọ́n ṣe ń fò. Mi ò mọ̀ bí wọ́n ṣe ń fò. Mi ò jẹ́ wá mọ̀ bí wọ́n ṣe ń fọn. Mi ò mọ ìtumọ̀ ǹkan tó máa ń pè ní fọn. Ǹkan tí mo mọ̀ wípé tí èèyàn bá ń fò, bóyá ó máa ń ṣe àwọn exercise àbí ó máa ń ṣe àwọn sport, àwọn ń yẹn, wọ́n mọ̀ bó ṣe ń fò. Wọ́n mọ̀ bó ṣe ń fò ǹkan, wọ́n mọ̀ bó ṣe ń fò ǹkan jáde. Fún èmi, mi ò mọ̀ bí wọ́n ṣe máa ń fọn.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù mi ọ máa ń dúró fún bí i wákàtí mẹ́wàá. Bátìrì fóònù mi ọ máa ń pẹ́, máa ń ṣiṣẹ́ fún ìgbà tó pẹ́. Mo máa ń lò láti bí i ṣe àwọn nǹkan, mo máa ń pẹ́ gan kí bátìrì yẹn tó kú dànù. Mo máa ń lò fún àwọn nǹkan tó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Mo máa ń fi ṣiṣẹ́, mo máa ń fi gbọ́ orin, mo máa ń fi wo ìntanẹ́ẹ̀tì, nǹkan lórí ìntanẹ́ẹ̀tì. Mo máa ń fi ṣe ìpè, mo máa ń fi, fi ì, àwọn ímeèlì, mo máa ń fi wọn ṣẹ́. Mo máa ń fi ṣẹ́ àwọn nǹkan tó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Bátìrì wọn máa ń ṣiṣẹ́ fún ìgbà tó pẹ́. Mo máa ń fi lò, mo máa ń lò láti ṣe àwọn nǹkan tó oríṣiríṣi. Kò kí ń kú, kò kí ń bàjẹ́. Fóònù mi ó máa, ó máa ń ṣiṣẹ́ púpọ̀. Kò kí máa ń fúyàn nígbà mìíràn, kò kí máa ń fúyàn wàhálà. Ó máa ń ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́

Ìrù ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ọjọ́ àkọ́kọ́ ní ọ̀sẹ̀, ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọjọ́ àkọ́kọ́. Àwọn ọjọ́ tó máa ń bẹ̀rẹ̀ ọ̀sẹ̀. Ọjọ́ tí mo fẹ́ràn jù ni nítorí pé ọjọ́ àkọ́kọ́ tá a máa bẹ̀rẹ̀ síí ṣe àwọn nǹkan ta fẹ́ ṣe, àwọn nǹkan ta ti nílọ́kàn láti ṣe ní ibi iṣẹ́ tàbí ní ilé. Ọjọ́ àkọ́kọ́ yẹn a máa ń fi bẹ̀rẹ̀, a máa ń fi ṣètò, a máa ń fi ṣe gbogbo nǹkan tó yẹ ká ṣe. A máa ń fẹ́ràn ọjọ́ yẹn nítorí pé a máa bẹ̀rẹ̀ síí ṣe gbogbo nǹkan tó yẹ ká ṣe. Mo fẹ́ràn ọjọ́ àkọ́kọ́ ní ọ̀sẹ̀ láti fi bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yẹn, láti fi ṣe gbogbo nǹkan ta ti nílọ́kàn, láti, láti ṣètò, láti ṣe ní ọ̀sẹ̀ yẹn.

Ṣé o mọ kọrin kélé? Rárá o, mi ò mọ bó ṣe máa ń kọrin kélé. Àwọn tó máa ń kọrin ní ojoojúmọ́, àwọn tó mọ orin kan, àwọn tó máa ń ṣiṣẹ́ orin, àwọn ló mọ bó ṣe máa ń kọrin kélé. Júù irú àwa tí a ò kí ń ṣiṣẹ́ orin, tí a ò kí ń kọrin, tí a ò mọ bó ṣe máa ń kọrin, a lè kọ orin bí wọ́n, bí won ṣe máa ń kọ. A lè kọ orin kélé, a mọ bó ṣe máa ń kọ orin kélé. Àwọn tó máa ń ṣiṣẹ́ orin, àwọn tí orin wọn ó jẹ́ iṣẹ́ tó máa ń ṣe lójoojúmọ́, àwọn ló mọ bó ṣe máa ń kọrin kélé. Fún àwa tí a ò kí ń ṣiṣẹ́ orin, tí a kì í ṣe nǹkan tó dára pọ̀ mọ́ orin, a mọ bó ṣe máa ń kọrin. Àwọn tó máa ń ṣiṣẹ́ orin, àwọn ló mọ bó ṣe máa ń kọrin kélé.

Ṣé o mọ ọ́n ṣe ìsọdọ̀tun nǹkan? Rárá o, mi ò mọ̀ bí mo ṣe máa ń sọ nǹkan di ọ̀tún. A ní àwọn tó máa ń ṣiṣẹ́ yẹn, àwọn tí iṣẹ́ wọn ó dára pọ̀ mọ́ wọn kó máa sọ nǹkan di tútùn. Wọ́n ti ń ṣiṣẹ́ yẹn fún ìgbà tó pé wọ́n ti mọ̀ bó ṣe máa ń ṣe. Àwọn tó máa ń ṣe iṣẹ́ yẹn, wọ́n mọ̀ bó ṣe máa ń sọ nǹkan di ọ̀tún. Iṣẹ́ tó máa ń ṣe lójoojúmọ́ nìyẹn. Fún èmi, mi ò mọ̀ bó ṣe máa ń sọ nǹkan di ọ̀tún. Mi ò mọ̀ ń ṣe ìsọdọ̀tun nǹkan. Mi ò mọ̀ bó ṣe máa ń ṣe. Mi ò kọ́ ìṣiṣẹ́ yẹn. Mi ò dára pọ̀ mọ́ àwọn tó máa ń ṣe ìṣe yẹn. Mi ò tíì bá wọn ṣe tẹ́lẹ̀. Mi ò ṣe rí. Fún ìdí èyí ni mi ò mọ̀ bó ṣe máa ń ṣe. Àwọn tó mọ̀ bó ṣe ń ṣe, àwọn ló mọ̀ bó ṣe máa ń ṣe. Fún èmi, mi ò mọ̀ bí mo ṣe máa ń ṣe. Fún ìdí èyí, mi ò mọ̀ bó ṣe máa ń ṣe ìsọdọ̀tun nǹkan.